Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń bu o, a ti ń ka àwòrán ilé dada. Mo máa ń lo àwòrán ilé lórí fóònù, lórí fóònù titẹ̀mi, láti mọ ọ̀nà tí mo bá fẹ́ gbà lọ sí ibì kan. Ó ṣe pàtàkì láti mọ àwọn àmì tó wà lára rẹ̀ kí èèyàn má bá sọnù. Nígbà mìíràn, nígbà mìíràn gan, mo tún máa ń lo àwòrán ilé tí wọ́n tẹ̀ sí ìwé láti fi mọ ibi tí àwọn ìlú àti orílẹ̀èdè kọ̀ọ̀kan wà ní àgbáyé.